Ṣé o ti fún ní ẹ́jẹ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún àbúrò mi ní ẹ́jẹ rí. Àbúrò mi ọmọ ìyá mi ọmọ bàbá mi, mo fún ní ẹ́jẹ, ẹ́jẹ agolo méjì áti díẹ̀.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Mo mọ Airtel, mo mọ MTN, mo mọ Glo, mo mọ Etisalat, mo mọ Econet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Nípa dídáwà. Mo fẹ́ràn kí n máa dáwà tí n ba fẹ́ ro àwọn èrò tuntun. Ó máa ń jẹ́ kí n lè ronú dáadáa. Tí mo bá dáwà wo oreko ore tí bá ti fẹ́ ro nǹkan tuntun, mo máa ń dáwà ni.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Ó ṣe kókó, ó ṣe pàtàkì láti ní aṣọ wíwẹ̀. Sórí n tóri náà mo ní aṣọ wíwẹ̀. Mo máa ń lò ó láti fi gba omi ara mi, n máa ń ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán. Mo máa ń fi gba omi ara mi kí ara mi lè gbẹ.

Ṣé o máa ń na ara rẹ? Mi ò kí ń na ara mi. Ó máa ń bá mi lẹ́rú láti na ara mi. Mi ò mọ̀ bóyá ó dára láti máa ṣe bẹ́ẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Ẹ̀mí àti àwọn ọ̀rẹ́ mi máa ń pàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. To ba ṣe di níparí ọ̀sẹ̀ la máa ń pàdé lóòrèkóòrè. Nítorí náà, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mo máa ń ràwọn ọ̀rẹ́ mi ọ̀sẹ̀ ọ̀sẹ̀.